Ẹnìkan tí ó nípa lórí mi gidi ni ọ̀rẹ́ mi tímọ́ tímọ́, Olúṣẹ́gun Adétúnjí. Ilé-ẹ̀kọ́ gíga yunifásítì ọba Fẹ́mi Awólówó ni a ti pàdé. Nígbà tá a wà ní ilé-ẹ̀kọ́ nígbà náà, òun ni ó máa ń kọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí wọ́n bá ń kọ́ wa nínú kíláàsì tí kò yé mi. Òun ni mo máa ń lọ bá, tí ó sì máa ń tún gbogbo rẹ̀ tó máa ń fọ̀ sí wẹ́wẹ́ fún mi.

Èmi àti arábìnrin mi ni a jọ rìn ní àṣálẹ́ lánàá. A lọ sí ilé sinimá láti lọ wo sinimá eré tó ṣẹ̀ṣẹ̀ jáde láti ọwọ́ Fúnkẹ́ Akíndélé, "The Good Wife". Ó sì pẹ́ kí a tó wo sinimá náà tán, alẹ́ ni a tó délé. A sì jọ rìn bọ̀ ní òré títí tó dé ilé wa ni. Taa sì jọ ń sọ nípa bí a ṣe gbádùn eré sinimá náà.

Ìrìnàjò gígùn kan tí mo lọ ni láti ìlú Osogbo lọ sí ìlú Abuja. Ìrìnàjò náà gùn gan, odidi wákàtí mẹ́rìndínlógún la fi wá lojú ọ̀nà. Kódà mi ò tíì rin ìrìnàjò tó gùn tó yẹn rí. A dúró ní oríṣìíríṣìí ibi, a dúró ní ìlú Ibadan, a tún dúró ní ìlú Kogi, ká tún wá tún dúró ní ìlú Lọ́kọ́ja.

Ohun tó ń so àwọn àgbà àti àwọn ọ̀dọ́ pọ̀ lérò tèmi ní ìrírí ayé. Ìrírí ayé yìí ni àwọn àgbà máa ń fi lé àwọn ọ̀dọ́ lọ́wọ́ tí wọ́n a máa sọ gbogbo ohun tí ojú wọn ti rí, ohun tí wọ́n sì ti mọ̀, tí wọ́n ti rí dájú wípé ó lè ran àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn lọ́wọ́ láti gbé ìgbé ayé àlàáfíà.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ nígbà tí òtútù bá mú un kó dà. Mo sì wọ aṣọ òtútù yìí ní alẹ́ àná nígbà tí òtútù sáìdì sọ̀kalẹ̀ tí gbogbo ẹ̀ fe lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Mo sáré lọ wọ aṣọ yìí kí òtútù tó mú mi pa. Mo máa ń wọ aṣọ náà nígbà tí bá rí pé òtútù ti sọ̀kalẹ̀.

Ẹ̀gbọ́n mi ni ó gbà mí ní ìmọ̀ràn pé kí n wá gba ilé sí ibi tí mo wà nísinsìnyí. Òun ló mú mi dé bẹ̀ tó sọ fún mi wípé àdúgbò náà dá púpọ̀ púpọ̀, iná bẹ́ dá, omi bẹ́ dá, kò sì sí wàhálà olè àbí àwọn jà ń dúnkú. Òun ló gbà mí ní ìmọ̀ràn tí mo sì gba ìmọ̀ràn rẹ̀, tí mo sì wá sí ibi tí ó sọ fún mi kí n wá.

Oṣù mẹ́fà sẹ́yìn ni mo kẹ́yìn lọ rí dókítà. Oṣù mẹ́fà mẹ́fà ni mo máa ń ṣe àyẹ̀wò ní ilé ìwòsàn tí mo máa ń lọ rí dókítà kí wọ́n le ṣe full checkup fún mi. Kí wón ṣe àyẹ̀wò tó pé, kí wọ́n wo gbogbo àgọ́ ara mi àti àwọn ẹ̀yà ara mi. bÓyá wọn ń ṣiṣẹ́ pé pé.

Ìrántí àkọ́kọ́ ìkórè mi ni ìkórè ọdún 2008. Mo jẹ́ ọmọ ọdún mẹ́wàá nígbà náà. Ohun tó sì jẹ́ kí n rántí ìkórè yìí ni wípé kì í ṣe ìlú wa láti ṣe ìkórè náà. A lọ sí abúlé Àbájẹ́ṣà níbi tí ẹ̀gbọ́n bàbá mi ń gbé. Ọ̀dọ̀ wọn láti ṣe ìrántí ìkórè ọdún yẹn. Mo sì gbádùn abúlé náà púpọ̀ torí wípé ó yàtọ̀ sí inú ìgboro tí mo ti wà.

Tí mo lérò lọ́kàn ni ìdí iṣẹ́ àbí ibi tí mo fẹ́ ṣiṣẹ́ dé fún ọjọ́ náà, màá mọ̀ pé iṣẹ́ ti tó. Tàbí tí bàá rí wí pé ó ti ń rẹ̀ mí ju bó ṣe yẹ lọ, tí ara mi ń lọ tíkọ̀tíkọ̀, màá mọ̀ pé iṣẹ́ ti tó fún ìgbà náà, màá sì ta wọ́ dúró. Tí màá rí wí pé mo ti ṣiṣẹ́ dé ibi tí mo fẹ́ fún ọjọ́ náà, màá tẹ̀síwájú lọ sí ohun mìíràn.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́, kò ní iye ìgbà pàpà tó. Gbogbo ìgbà tí mo bá ríi wí pé ọwọ́ mi dọ̀tí tàbí mo ṣe ohun ẹlẹ́gbìn, bóyá mo lọ tọ̀ àbí mo lọ ṣe ìgbọ̀nsẹ̀ ni mo máa ń fọ ọwọ́. Mo sì tún máa ń fọ ọwọ́ mi nígbà kúùgbà tí n bá fẹ́ jẹun. Bóyá mo fẹ́ jẹ oúnjẹ pẹ̀lú ṣíbí ni o, pẹ̀lú ọwọ́ ni o, màá kọ́kọ́ fọ ọwọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Kódà mo máa ń ṣe ìpè fídíò yìí lọ́pọ̀lọpọ̀. Ìpè fídíò yìí mo máa ń ṣe pẹ̀lú gbogbo àwọn ọ̀rẹ́ mi tímọ́ tímọ́ àti àwọn ẹ̀gbọ́n mi àti àwọn òbí mi. Ẹ̀gbọ́n mi tó wà ní òkè òkun, èmi àti ẹ̀, a ò lè ṣe kí a má ṣe ìpè fídíò ó kéré tán ẹ̀ẹ̀mẹjì lọ́sẹ̀ torí ó ti pẹ́ tí a ti ríra lójúkoroojú last. Ṣùgbọ́n ìpè fídíò yìí máa ń jẹ́ kí ó dàbí ẹni pé a tún ríra wa.

Gbogbo nǹkan tí a bá ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà ni àwọn ọmọdé máa ń wò ṣe. Tí a bá ṣe nǹkan tó da, wọ́n á ṣe, wọn á kọ́. Tí a bá sì ṣe búburú náà, wọn á kọ́. Àpẹẹrẹ nǹkan tó da tí a bá ṣe tí ọmọdé náà máa ń kọ́. Tí a bá ń kí àwọn ènìyàn, bí a bá ṣe ń kí àwọn ènìyàn lójú ọmọdé, òun náà ni ọmọdé yóò máa ṣe. Àpẹẹrẹ búburú ni tí a bá ń ṣépè àbí tí a bá ń bú eeyàn, ọmọdé náà ó bẹ̀rẹ̀ sí ní ṣépè yóò máa bú eeyàn bí a bá ṣe ń ṣe bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Kódà mi ò lè ṣe kí n má lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí, gbogbo ìgbà tí mo bá ti wà ní ìgboro, tàbí mo wà láàárín ọ̀pọ̀ èèyàn, tàbí mo wà nínú mọ́tò. N ò fẹ́ kí ohun tí mo bá ń ṣe lórí fóònù mi bóyá mo ń gbọ́ orin ni, àbí mo ń wo fíìmù ni, àbí mo ń gba ìpè. N ò fẹ́ kí ó máa dún síta, débi tí yóò máa ní àwọn tó wà ní àyíká mi lára. Idi nìyẹn tí mo ṣe máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ dáadáa.

Ìlú tí mò ń gbé ni ìlú Osogbo. Àdúgbò ìlúdùn sì ni mò ń gbé ní ìlú Osogbo yìí. Àdúgbò ìlúdùn yìí tóbi, ó wà lára àwọn àdúgbò tí ó tóbi tí ó gbajúgbajà ní ìlú Osogbo. Ènìyàn tí ó wà ní àdúgbò méjì, ó lé ní ẹgbẹ̀rún kan.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà láàrin ìṣẹ́jú ogún sí ọgbọ̀n ìṣẹ́jú. Tí ó bá jẹ́ wípé mọ́tò ni ó gbé mi lọ sí ibi iṣẹ́, ó máa ń gbà mí ní ọgbọ̀n ìṣẹ́jú. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ọ̀kadà ni mo gbé, ogún ìṣẹ́jú ni ó máa ń gbà mí torí ọ̀kadà yára púpọ̀ ju mọ́tò lọ.

Ẹẹ̀mẹjì lójúmọ́ ni mo máa ń ṣàyẹ̀wò e-mail mi, rárá, ẹ̀ẹ̀mẹta ni jàre. Mo máa ń ṣàyẹ̀wò e-mail mi tí mo bá ti jí l'òwúrò. Tí ó bá tún di ọ̀sán, tí n bá ti gba ìsinmi lẹ́nu iṣẹ́, mo tún máa ń ṣe àyẹ̀wò e-mail mi. Tí mo sì tún ti dẹ́lẹ̀ lálẹ́ náà kí n tó sùn, mo máa ń rí dájú wípé mo ṣe àyẹ̀wò e-mail mi náà.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí a ṣe ń fi AI tí a fi ń ṣe àgbéyẹ̀wò data. Iṣẹ́ data analysis ni mò ń ṣe, ó sì ti dé lẹ́bùn tó jẹ́ wípé AI ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ń ṣe iṣẹ́ data analysis yìí. Ẹni tí kò bá sì mọ bí a ṣe ń lo AI láti ṣe data analysis yìí, yóò jìyà púpọ̀.

Mo máa ń mú àlejò tí ó bá wá sí ọ̀dọ̀ mi lákọkọ́ lọ sí àwọn ibi tó dáa tí ó gbajúmọ̀ ní ìlú mi. Mo máa ń mú wọn lọ sí shopping mall ìlú mi tó tóbi tí ó gbajúgbajà. Mo máa ń mú wọn lọ sí sinimá náà tí ó wà ní ìlú mi to ti lè wo oríṣiríṣi eré. Mo sì tún máa ń mú wọn lọ sí resort tó wà ní àdúgbò mi náà tí a ti lè ṣe fàájì.

Ohun tí mo máa ń wò níbí, ibẹ̀ náà ṣe mọ́tò tí ó rọrùn àti sùn tó. Mi ò lè sun ibi tí ó dọ̀tí, mi ò sì lè sun ibi tí ó bá le koko tí kò rọ̀, tí pillow rẹ̀ sì le. Àwọn ohun tí ó ṣe pàtàkì fún mi nílé bí ibẹ̀ ṣe mọ́tò, ó gbọdọ̀ mọ́ tónítóní, ibùsùn náà sì gbọdọ̀ rọ̀ púpọ̀, kò gbọdọ̀ le lálejù.

Ọgbọ̀n ọjọ́ ni mo ní fún ìsinmi ọdọọdún. Ọgbọ̀n ọjọ́ yìí ló wà fún ìsinmi ní ilé iṣẹ́ mi. Kò sí bí ó ṣe lè gbà ju ọgbọ̀n ọjọ́ yìí lọ. Oṣù December sì ni mo máa ń gba ọgbọ̀n ọjọ́ yìí sí torí ìgbà náà ni mo máa ń fẹ́ láti lọ lo ìsinmi mi ní ìlú Amẹ́ríkà tí màá sì lo ọgbọ̀n ọjọ́ náà níbẹ̀.

Oríṣiríṣi oúnjẹ aládùn ni a máa ń sè ní ọjọ́ àjọ̀dún. Àwọn oúnjẹ tí a máa ń sè náà ni ìrẹsì àtèwà, jọ̀lọ́fù ráìsì àti fried rice, ofada rice, iyán àti ẹ̀gúsí, sẹ̀mọ́ àti ẹ̀fọ́ rírò, pizza àti shawarma náà pẹ̀lú àti pẹpẹ súùpù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́, oríṣiríṣi ohun ọ̀ṣọ́ ni mo máa ń wọ̀ bíi ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́, ago, mo máa ń wọ àwọn pẹ̀fuumù tí ó ní òórùn dídùn náà àti jáànì àwọn olórin iyẹn bling bling mo máa ń wọ̀ yẹn náà sọ́rọ̀.

Òhun tí mo máa ń ṣe ni wípé, gbogbo àdéhùn tí n bá ṣe ni mo máa ń kọ sílẹ̀ sórí ìwé, tí màá sì kọ àwọn tí mo bá ṣe àdéhùn náà, àti ìgbà tí àdéhùn náà gbọ́dọ̀ wùwá sí ìmúṣẹ. Mo máa ń kọ sí inú ìwé pélébé diary mi tí mo máa gbé kiri. Èyí ni kìí jẹ́ kí n gbagbe àwọn àdéhùn mi, torí ìgbà kúùgbà tí màá ti ṣí ìwé náà ni màá ti rí àwọn àdéhùn tí mo ní láti mú ṣẹ.

Ibi tí ó wù mí láti lọ sinmi ni ìlú Saint-Omer. Ó wù mí láti lọ ṣe ìsinmi ọ̀sẹ̀ méjì ńbẹ̀ pẹ̀lú arábìnrin mi. Mo sì ti ń gbé ìgbésẹ̀ láti mú ìpinnu yìí ṣẹ. Tó bá di ìparí ọdún yìí ni àkókò kérésì, èmi àti arábìnrin mi á lọ ṣe ọ̀sẹ̀ méjì ní ìlú Saint-Omer.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ìgbà tí mo kọ́kọ́ rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí ni ọdún 2021. Mo gun ọkọ̀ ojú irin láti ìlú Òṣogbo títí dé ìlú Èkó. Lẹ́yìn yẹn, mo tún ti gun ọkọ̀ ojú irin láti ìlú Èkó dé ìlú Kaduna.

Òhun tí mo máa ń ṣe ni wípé mo máa ń gba ìsinmi ráńpẹ́ lẹ́yìn iṣẹ́ díẹ̀. Fún àpẹ̀rẹ̀, mo lè ṣe iṣẹ́ fún wákàtí méjì láì dúró. Lẹ́yìn wákàtí méjì yìí, màá sinmi ìsẹ̀jú ogún. Tí màá ti sinmi ìsẹ̀jú ogún yìí tán, màá tún padà sẹ́nu iṣẹ́, màá tún ṣe bí wákàtí méjì mi, màá tún sinmi ìsẹ̀jú ogún tàbí ìsẹ̀jú ọgbọ̀n mi. Bá yí ni mo ṣe máa sinmi láàárín ọjọ́ iṣẹ́

Iṣẹ́ kan tí mo ti ṣe rí ni iṣẹ́ awakọ̀. Ọdún mẹ́rin sẹ́yìn, ìyẹn 2022 ni mo ṣe iṣẹ́ náà. Mo sì ṣe é fún odidi ọdún kan gbáko. Ìyá àgbà kan ni ó gbà mí gẹ́gẹ́ bí awakọ̀ rẹ̀ tí mo sì máa ń wà káàkiri lójoojúmọ́ láti ilé rẹ̀ lọ sí ibi iṣẹ́ rẹ̀, táa sì padà wálé ní alẹ́.

Àti so okùn bàtà kò le rárá. Ohun tó o ṣe ni wípé o mu okùn bàtà náà, o sì mọ tibọ inú iwo tó ti wà lára bàtà náà láti ọ̀tún sí òsì. O ti apá kan bọ̀ láti ọ̀tún, o sì ti apá kejì bọ̀ láti òsì, o sì mọ yọ̀ wọn jáde láti inú iwo náà títí tí yóò fi dókè. Tó bá sì ti dókè tán, o kó apá méjèèjì pọ̀, tọ̀tún àti tòsì, o ta ní kókó ló bá sì tàn.

Ìgbà tí mo wà nílé ẹ̀kọ́ yunifásítì tí mo ń ṣe kọ́ọ̀sì economics kò rọrùn fún mi ráráárá níbẹ̀rẹ̀ torí wípé mathematics pọ̀ nínú economics. Èmi ṣì rèé, mi ò mọ mathematics rárá láti ilé ẹ̀kọ́ gírámà. Ó ṣòro fún mi gan tó jẹ́ wípé díẹ̀ ló kù tí ń ba faili maths ní gbogbo iṣẹ́ ọdún kìíní. Ṣùgbọ́n mo tún èèro ara mi pa, mo sì lọ sí tutorial, mo sì wo ọ̀pọ̀lọpọ̀ fídíò lórí maths tí mo sì ń ka àwọn textbook lọ́pọ̀lọpọ̀ lórí maths kó tó di wípé mo bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa padà tí mo sì gba A tó pọ̀ nínú àwọn maths tí a ṣe ní final year àti part three.

Orí YouTube ni mo ti máa ń kọ́ ẹ̀kọ́ lórí fóònù àbí kọ̀mpútà mi. Kódà oríṣi ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti kọ́ lọ́rí YouTube. Mo ti kọ́ ẹ̀kọ́ data analysis, mo ti kọ́ ẹ̀kọ́ HTML àti CSS, mo ti kọ́ ẹ̀kọ́ Excel kódà ó rọrùn púpọ̀, kò sì ná mi lówó kankan. Àyàfi data lásán tó ń jẹ.

Ibi tí mo fẹ́ràn lọ jù ni ilé sinimá tí ó wà ní àdúgbò Mọ́kọ́lá. Mo fẹ́ràn láti máa lọ sí ilé sinimá yìí torí wípé wọ́n máa ń fún mi ní àwọn eré ìgbàlódé tí ó ní ìtumọ̀ tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ wo, wọ́n sì tún ní ibi tí èèyàn sì le máa gbá géèmù àwọn virtual games náà.

Mo máa ń dáná fún ẹni tí ó máa ń ṣàìsàn. Èmi ni mo sì máa ń rán wọn létí òògùn wọn tí mo máa ń bá wọn lò ní ọ̀pọ̀ ìgbà. Èmi ni mo máa ń mú wọn lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò àti kí wọ́n lọ gba òògùn mìíràn àbí abẹ́rẹ́. Mo sì máa ń pín àkókò mi láàárín iṣẹ́ àti ilé kí n lè ráyè tọ́jú ẹni tí ó ń ṣe àìsàn yìí dáadáa. Mi ò sábà lọ ibi iṣẹ́ púpọ̀ ní ìgbà náà.

Bẹ́ẹ̀ni orúkọ mi ni Benjamin èyí tí ó tún mọ̀ sí ọmọ ọkùnrin ọwọ́ ọ̀tún mi tí ń ṣe son of my right hand ní èdè Gẹ̀ẹ́sì. Arákùnrin kan Jacob nínú bíbélì ló sọ ọmọ rẹ̀ ní orúkọ yìí tí bàbá mi náà sì mú orúkọ yìí láti ibẹ̀.

Oríṣìíríṣìí ọ̀nà ló wà tí a fi lè ṣe ẹ̀fọ́ rírò. Ó bẹ̀rẹ̀ láti irú ẹ̀fọ́ tí a bá lò. A lè lo ẹ̀fọ́ tẹ̀tẹ̀ kí a fi ṣe ẹ̀fọ́ rírò, a lè lo ẹ̀fọ́ ṣọkọ, a lè lo ẹ̀fọ́ gbàgbá, a lè lo ẹ̀fọ́ ewúro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èròjà taa tú máa ń lò lẹ́yìn ẹ̀fọ́ ni bí ata, epo tàbí òróró, iyọ̀, ìrù, magí.

Àbúrò mi obìnrin ni ó máa ń sábà gbé oúnjẹ kalẹ̀ fún àlejò torí òun ló kéré jù àti wípé òun ló máa ń ran ìyá wa lọ́wọ́ ní kísìní nìpà ìná dídá. Ohun tí yóò kọ́kọ́ gbé sílẹ̀ ni omi ìsanwó, omi mímu kí ó ṣẹ̀ṣẹ̀ wá gbé oúnjẹ tí àlejò náà máa gbé jẹ kí ó tó gbé kalẹ̀ fún un.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà kí n ríi wí pé wọ́n wà ní ipò tó dára. Nítorí kò sí costumer tí yóò ra ọjà tó bá ní àléébù tàbí tí wọn ò tọ́jú dáadáa rárá. Wọn ò ní gbà, wọn máa ń kọ ní. Ìdí nìyí tí mo ṣe máa ń tọ́jú wọn dáadáa sí mo sì máa ń yẹ̀ wọ́n wò fínifíni kí n lè mọ gbogbo àléébù àbí kùdìẹ̀kùdìẹ̀ tó wà lára ọjà kí n sì túnsẹ́.

Ọ̀nà kíni ni kí èèyàn wo gbogbo àyíká kórí wípé kò sí adágún omi tí ẹ̀fọn tí lè máa ṣeré tí wọ́n sì lè máa yé tí wọ́n a fi máa pọ̀ sí. Tí adágún omi bá wà kí èèyàn kí ó ríi wípé ó jẹ́ kí ibẹ́ gbẹ́ ó sì fín ibẹ pẹ̀lú ògùn tí ó lè fín, tí ó lè pa ẹ̀fọn. Ọ̀nà kan tún ní kí èèyàn sùn sí abẹ́ mọskítoó nẹ́tì tí ẹ̀fọn ò lè dúró sí ara rẹ̀. Ọ̀nà míì tún ní kí èèyàn ra fliti kí ó fín gbogbo inú ilé àti gbogbo àyíká láti lè pa gbogbo ẹ̀fọn tí ó wà ní tòsí.

Láti ẹnu ọ̀nà mi dé òpópónà kò jìnnà rárá, kò sì ṣo ró àtímọ́. Tó bá ti kúrò lẹ́nu ọ̀dọ̀ mi, ó mọ̀-ń-rìn lọ tààrà títí tí ó fi kan oríta mẹ́ta kan. Ó yà sí ọwọ́ ọ̀tún ní oríta mẹ́ta yí, ó sì tún máa lọ tààrà. Báyìí ló ṣe máa lọ láì yàmọ́ títí tití ó fi jáde sí òpópónà.

Bí mo ṣe máa ń ṣe èyí ni wípé mo máa ń farabalẹ̀ láti mọ ohun tó ṣẹlẹ̀ gangan. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kan ni mo máa ń fọ̀rọ̀ wá lẹ́nu wò láìṣe ojúsàájú láì gbà kan gbọ́ ju ẹni kan lọ tí mo sì máa ń fetísílẹ̀ láti lè mọ koko ọ̀rọ̀ tí màá sì dájọ́ láìṣe ojúsàájú láì gbà tẹ́nìkan gbọ́ ju ẹni kejì lọ.

Mo máa ń mú un lọ sí osipita ni o. Mi ò ṣàì dédé lo òògùn fúnra mi. Mo máa ń tètè mú lọ sí osipitu kí a kíá, kí wọ́n lè ṣe àyẹ̀wò fún, kí wọ́n sì mọ ǹkan tí ó ṣẹlẹ̀ gangan. Òògùn tí osipitu bá wá fún wa yìí ni màá lò. Tí ó bá sì jẹ abẹ́rẹ́ náà ni, màá gbé ọmọ náà dání tí yóò sì gba abẹ́rẹ́ rẹ̀. Mi ò ṣàì dédé lo òògùn fún ọmọ tó bá ń ṣàìsàn, ṣùgbọ́n mo máa ń tọ́jú rẹ̀ dáadáa nípa gbígbé lọ sí osipitu.

Oni lórí tábìlì mi o, iṣu sì pọ̀ ju ẹ̀gbá lọ. Kódà, iṣu wà lára àwọn oúnjẹ tí a máa ń jẹ ju ní ilé mi torí ìjẹṣà ni wá. Ìjẹṣà sì fẹ́ràn iṣu lọ́pọ̀lọpọ̀. Bàbá à mi gan máa ń sọ ìtàn bí wọ́n ṣe máa ń ṣun isu jẹ lóko nígbà tí wọ́n wà lọ́mọdé fún wa dáadáa láti lè fi ìfẹ́ iṣu rẹ hàn.

Ìfẹ́ tí Jésù ní fún aráyé tí ó fi fi ẹ̀mí rẹ̀ sílẹ̀, àti ìfẹ́ tí Ọlọ́run ní fún àwọn ènìyàn tí ó fi dá wa, tí ó sì tún wá rán ọmọ rẹ̀ láti wá rà wa padà láti ìbáwalá ọwọ́ ẹṣẹ. Ìgbà kú ìgbà tí mo bá ń rántí ọ̀rọ̀ yìí, mo máa ń mú inú mi dùn. Kódà kí inú mi má bàjẹ́ tẹ́lẹ̀, inú mi yóò bẹ̀rẹ̀ sí inú tí máa ti ń rántí ìfẹ́ yìí.

Abúlé kan tí mo mọ̀ ní abúlé Abajẹsà tí ó wà ní ìgbèríko ìlú Iléṣà. Ohun tí ó jẹ́ kí mo mọ abúlé yìí ni wípé ẹ̀gbọ́n bàbá mi, ìyẹn ẹni tí wọ́n bí bàbá mi tẹ́lè ó ń gbé ibẹ̀. Iṣẹ́ ẹmu dídá ni ẹ̀gbọ́n bàbá mi yìí ń ṣe, ó sì ń dá abúlé ní, ó sì ń dá ẹmu ní àwọn igi ọ̀pẹ tí ó wà ní abúlé náà.

Mo máà ń sọ wípé kí wọ́n má bínú, ẹ̀ dáriji mí, mi ò níí ṣe bẹ́ẹ̀ mọ̀. Mo sì máa ń sọ òwe yìí pẹ̀lú ọ̀kàn tí ó ti ronú piwá dá, tí kò sì ní ṣe ǹkan bẹ́ẹ̀ mọ́ lóòtọ́, tó ti mọ àìda láìda, tó ti m'ẹsẹ́ lẹsẹ̀. Àwọn ǹkan tí mo máa ń sọ ní nígbà tí mo bá tọrọ àforíjì. Mo má ń sọ wípé "ẹ̀ sáanú mi".

Ohun tí ó máa ń ṣẹlẹ̀ ni wípé àṣà àti ìṣe ibi tí èèyàn bá kó lọ yóò bẹ̀rẹ̀ sí ní hàn lára olúwarẹ̀. Iwùwàsí wọn níbẹ̀ náà yóò bẹ̀rẹ̀ sí ní hàn lára olúwa rẹ̀. Àwọn oúnjẹ tí wọ́n bá ń jẹ níbẹ̀ ni olúwarẹ̀ á máa jẹ, torí wípé àwọn ni ó máa rọrùn láti rí níbẹ̀ tí kò sì ní wọ́n púpọ̀.

Òògùn ni wọ́n ń tà ní ṣọ́ọ̀bù náà. Ṣọ́ọ̀bù méjì gan-an ni kì í ṣe ẹyọ kan, ẹni kan ń ta òògùn. Ṣọ́ọ̀bù kejì aṣọ ni wọ́n rán bẹ́ẹ̀. Tailor obìnrin ni ẹni tó wà bẹ́ẹ̀. Ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta òògùn yìí ni mo ti máa ń ra òògùn ibà àti òògùn Carttarh gbogbo igba tí àìsàn méjèèjì yìí bá mú mi.

Aago mẹ́ẹ̀jọ òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Aago mẹ́ẹ̀jọ òwúrọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ ni àsìkò iṣẹ́. Ìgbà náà sì ni ọ́fíìsì mi máa ń wà sísí tí a máa ń gba àwọn customer tí a sì máa ń dá wọn lóhùn. Tí aago mẹ́rin bá sì ti lù, olùkálùkù nínú àwọn òṣìṣẹ́ yóò palẹ̀ mo aa sì mo lọ ilé.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu Ògùn lójoojúmọ́. Mo ní àìsàn ìfúnpá gíga díẹ̀, ó sì ní àwọn Ògùn tí àwọn dókítà kọ fún mi lọ́spituú wí pé kí n má lò láraárọ̀ àti ní àṣálẹ́ tí n ò sí gbọdọ̀ pa nkankan jẹ́ ń bẹ. Ohun lóòfà tí mo fi máa ń lo ògùn lójoojúmọ́, tí mo sì máa ń mú láàárọ̀ àti lálẹ́ bí àwọn dókítà ṣe sọ.

Páípù ni omi ń gbà dé ilé mi nítorí a gbẹ́ bọ́ọ̀lù sínú kọ́mpádi wa. Bọ́ọ̀lù yìí ni ó sì ń pọ́m̀pù omi sí inú táǹkì tí ó sì ń lọ sínú páìpù tó wọ inú ilé wa. A lò kànga. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, kànga là ń lò, ṣùgbọ́n a dí kànga náà, a wáá gbẹ́ bọ́ọ̀lù.

Ìkíni ọ̀wọ̀ fún àwọn àgbà ni Ẹ káàárọ̀, Ẹ káàsán tàbí ẹ káalẹ́, èèyàn sì dọ̀bálẹ̀ tó bá jẹ́ ọkùnrin tàbí kí ó kúnlẹ̀ tó bá jẹ́ obìnrin. Gbogbo ìgbà tí èèyàn bá fẹ́ bá àgbà sọ̀rọ̀, èèyàn gbọdọ̀ fi ẹ síi. Èyí ni ìkíni ọ̀wọ̀ fún àwọn àgbà. Ẹ ẹ.

Kọ̀m̀pútà HP G3 ni mò ń lò, sixth generation computer. Ọdún mẹ́tà ṣẹ́yìn ni mo ra kọ̀m̀pútà yìí, mo sì rà á ní one hundred and ninety-five thousand naira. Kọ̀m̀pútà náà dáa púpọ̀ púpọ̀, ráàmù rẹ̀ ó strong gidi gìdí, processor rẹ̀ náà ó ń ṣiṣẹ́ déédéé, kò dà, mo nífẹ̀ẹ́ rẹ̀.

Bí a ṣe ń ṣe adìrẹ ni wípé a ó so okùn mọ́ aṣọ funfun, tí a bá ti wá so okùn mọ́ ní ọ̀nà tí a fẹ́, okùn tí a bá so mọ́ ni yóò mú irú àmì tó wà lára adìrẹ náà jáde. Tí a bá ti wá so okùn mọ́ tán, a ó wá re aṣọ náà sínú aró adìrẹ ta ti ṣe sílẹ̀, táa ó sì soak re kí ó pẹ́ nínú omi dáadáa. Tí ó bá sì ti soak i dáadáa, a ó fààyò, a ó sì sá títí yóò fi gbẹ.

Àwon àló apanilérìn tàbí ìtàn àròsọ tàbí eré orí ìtàgé tàbí àwon comedy lórí tẹlifísàn àbí lórí rédíò, àwon nkan báyìí ló máa ń mú mi rẹ́rìn. Ìròyìn ayọ náà máa ń mú mi rẹ́rìn. Ìròyìn ayọ àti ayẹyẹ ńlá máa ń mú mi rẹ́rìn, wọ́n sì máa ń mú inú mi dùn gan.

Ohun tó dùn tó dùn tí ṣúgà rẹ̀ pọ̀ ni àwọn ọmọdé máa ń fẹ́ràn, ṣùgbọ́n mi ò gbà fún wọn. Ohun tó máa ń sara lóore ni mo máa ń yàn fún wọn. Àwọn oúnjẹ bí i ẹ̀wà, ẹyin, ráìsì, èso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń fún wọn láwọn tó dùn tó dùn bí i mínírà, yúgọ́ọ̀tì, mílìkì mu kì í ṣe gbogbo ìgbà.

Ohun èlò ìdáná kan tí n ò lè ṣe láìsí rẹ̀ ni irú. Torí n kò le se ọbẹ̀ tàbí dín ata tàbí ẹ̀fọ́ àbí ẹ̀gúsí àbí ilágàn àbí ewédú láì fi irú sí wọ́n. Kò sí irú ọbẹ̀ bẹ́ẹ̀ tí mo fẹ́ se àbí ata tí mo fẹ́ dín tí n ò ní fi irú sí. Kódà mo lè má fi iyọ̀ sí o, ṣùgbọ́n irú jẹ́ dandan fún mi. N kò le ṣe láìsí irú nínú ọbẹ̀ mi.

Gbegiri àti ẹwà jẹ́ ọ̀kan lára àwọn ọbẹ̀ tí ó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá tí àwọn èèyàn sì fẹ́ràn púpọ̀púpọ̀. Oríṣi oúnjẹ ni ẹ lè fi ọbẹ̀ yìí jẹ bíi àmàlà, fùfú, ẹ̀bà, sẹ̀mọ́, wíìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a ṣe ń se ọbẹ̀ yìí ni wípé ẹwà funfun eeyán lọ, eeyanbá wá ṣé.

Ọ̀pọ̀ wákàtí ni mo máa ń wo ojú ìbòjú lójú wọn. Kódà èmi sá bà ka iye wákàtí náà ṣùgbọ́n mo mọ̀ pé ó pọ̀. Gbogbo ìgbà tí ààyè bá ti yọ sílẹ̀ fún un, bóyá mo sinmi lẹ́nu iṣẹ́ ni àbí iṣẹ́ mi ò pọ̀ ni mo fi máa ń wo ojú ìbòjú lójú wọn torí mo fẹ́ràn láti máa wo ju ìbòjú.

Ó ní arábìnrin kan tí mò láìkì, tí mo máa ń gbé súnmọ́, tí mo máa ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tó máa ń fi mí ṣákọ. Mò lé arábìnrin yìí síti wípé kó gbà fún mi ṣùgbọ́n a kọ́ ló ń ṣe. Nígbà tó yá ọṣù mi mo sí ti, mo jù kúró níbẹ̀ wípé eléyìí kò sí ọ̀nà ń bẹ. Ṣadé dé ni arábìnrin yìí pè mí lọ́jọ́ kan, lọ bá lòun, wọ́n máa wá kí mi nílé. Lọ bá sì wá lo tọ̀. Kí ń má fa ọ̀rọ̀ gùn, mo máa lọ ní a-ara arábìnrin yìí. Bo ṣẹ jẹ́ pé mo ti mọ̀ pé kúrò mo ti sọ̀rọ̀ sínú, n ò rẹ́tí pé nǹkan kan lè ti ọ̀dọ̀ rẹ̀ yọ mó ṣùgbọ́n mo la ọ́. Mo bá ọṣù inú mi sì dùn, kódà ọ̀nà gbádùn sì sún ọ̀nà.

Àṣà kan tí mo mọ̀ pé mi ò gbọdọ̀ máa bá lọ ní àṣà sísún nkan síwájú, ìyẹn procrastination. Ah! Ó ti mú mi láya gan kódá, ó ti mọ́ mi lára jù. Mo gbọdọ̀ fi òpin sí àṣà náà torí pé ó máa ń jẹ́ kí n ṣe ọ̀lẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó sì máa ń jẹ́ kí n pẹ́ lórí nǹkan tó yẹ́ kí n tètè ṣe.

Ohun tó fa èyí ni wípé ó máa ń gba àkókò fún ènìyàn láti kọ́kọ́ kọ́ àṣà kan, tó sì jẹ́ wípé ó kọjá ìlọ́po méjì sí mẹ́ta àkókò tí èèyàn fi kọ́ àṣà ni èèyàn ó fi gbàgbé rẹ̀. Ìdí nìyí tí ó ṣe jẹ́ wípé ó máa ń ṣòro fún ènìyàn láti gbàgbé àṣà, láti yí àṣà padà torí wípé àṣà tí èèyàn bá kọ́ tó bá ti mọ́ yàn lára kò rọrùn àti tún kọ́ àṣà míì tó jẹ́ òdìkejì rẹ̀

Torí wípé ohun tó dání, ó sì jẹ́ ìkan lára àwọn kókó àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Yorùbá fẹ́ràn bíbọ̀wọ̀ fágbà púpọ̀ púpọ̀, wọ́n sì máa ń fi kọ́ ọmọdé láti kékeré. Torí bíbọ̀wọ̀ fágbà owà lára àwọn ọ̀nà tí àwọn Yorùbá fi ń kọ́ ọmọdé láti lè jẹ́ ọmọ tó wúlò, tí ó ń gbọ́ràn tí ó sì le mọ ṣe ǹkan tó tọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámúrá lẹ́ẹ̀kọ̀kan nígbà tí mo bá mu omi mu. Nígbà tí mo bá lo ọ̀pá ìfámúrá yìí, ó dá lórí nǹkan tí mo bá mu. Tí mo bá mu nǹkan alágolo ni mo máa ń sábà lo ọ̀pá ìfámúrá yìí, ìyẹn canned drink bóyá canned coke àbí canned malt. Ṣùgbọ́n tó bá jẹ́ inú ìgò àbí inú páálí ni, mi ò sábà lo ọ̀pá ìfámúrá.

Aṣọ fífọ̀, mo fẹ́ràn kí n máa fọṣọ púpọ̀púpọ̀ torí bí aṣọ tó dọ̀tí tẹ́lẹ̀ bí ó ṣe ń mọ́ nínú mi, ó máa ń yà mí lẹ́nu, ó sì máa ń wù mí kí ń máa fọ gbogbo aṣọ mi tó bá dọ̀tí. Kódà mi ò jẹ́ kí aṣọ mi dọ̀tí púpọ̀ ṣùgbọ́n mo fi máa ń fọ. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ, kì í ṣú mi, kì í ṣì rẹ mí àti fọṣọ rara. Mo lè fọ aṣọ nígbà ku gba.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ yìí ni nọ́mbà tí ó fi mí hàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àti ìgbà tí mo ti pé ọmọ ọdún eighteen years ni mo ti lọ gba nọ́mbà orílẹ̀ yìí torí ìgbà yẹn ni mo ti di àgbàlagbà gẹ́gẹ́ bí òfin ilẹ̀ yìí ṣe sọ. Wọ́n sì fún mi ní nọ́mbà orílẹ̀ nígbà tí mo lọ sí ọ́fíìsì tí a ti ń gba nọ́mbà náà.

Ìròyìn pé ẹ̀gbọ́n mi tí ó wà ní ìlú òyìnbó tó ti lọ sí òkè òkun láti bí ogún ọdún sẹ́yìn, ó ti wà ní ìlú Nàìjíríà báyìí, ó ti padà wálé, ó wà ní Èkó, ó sì ń bọ̀ wá kí wa ní ọ̀la. Àti ìgbà tí mo ti gbọ́ ìròyìn yìí ní ìjẹta ni, inú mi ti ń dùn, tí ara mi sì yá gágá.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Kódà n kò lè ṣe láì kọ̀wé pẹ̀lú ọwọ́ lójoojúmọ́ torí mo máa ń kọ oríṣiríṣi nǹkan níbi iṣẹ́ mi. Bo ya reporti ni, bo ya analysisi ni, bo ya infentori ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì mọ bí a ṣe ń fi kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Tó jẹ́ wípé àwọn ènìyàn máa ń bẹ̀ mí láti bá wọn kọ̀wé pẹ̀lú ọwọ́ torí writini mi dá púpọ̀, mo sì mọ̀ gbé kalẹ̀ ọ̀rọ̀.

Iṣẹ́ wíwo máa ń mú kí ara ró yan nígbà mí. Tí ènìyàn bá ṣe iṣẹ́ tó ní agbára tó le, tí ó wúwo, ara lè máa rò yẹn lẹ́yìn ọjọ́ kan àbí ọjọ́ méjì tí èèyàn ti ṣe iṣẹ́ yìí. Àpẹẹrẹ ni tí èèyàn bá lọ ṣiṣẹ́ débírà tí èèyàn ro ọ̀pọ̀lọpọ̀ búlọ̀kì àti iyepe, tó bá di ọjọ́ kejì sí ọjọ́ kẹta, gbogbo ara ni yóò máa ro oní toun tí yóò sì máa dùn-ún.

Orúkọ Yorùbá kan tí mo fẹ́ sọ ìtumọ̀ rẹ̀ ni ẹni ìtàn. Ìtumò ẹni ìtàn ni ẹni tí a bí pẹ̀lú ìtàn. Àwọn tí wọ́n máa ń sọ orúkọ yìí ni àwọn tí ìṣẹ̀lẹ̀ ńlá kan máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ ìbí wọn, bóyá nǹkan ayọ̀ ṣẹlẹ̀ ni àbí nǹkan burúkú, ó ni wọ́n sì máa ń pè wọ́n ní ẹni ìtàn.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún ni gbogbo wa nínú ẹbí mi máa ń lò. Kò sí ẹnikẹ́ni tó máa ń lo ọwọ́ òsì. Èmi tí ẹ rí, ọwọ́ òsì mi ò dáa rárá. Mo máa ń gbìyànjú àti gba ọwọ́ òsì mi lẹ́ẹ̀kọ̀kan láti traini re kí ó ti e lè dáa ju bí ó ṣe wáyi lọ, ṣùgbọ́n, rará o, ọwọ́ ọ̀tún mi ti mọ́ mi lára jù. Ọwọ́ òsì mi ò lè ṣe nǹkan púpọ̀ rárá.

Ilé onídìrí tí àwọn orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì máa ń pè ní hairdresser ni a ti máa ń dirun. Ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ wákàtí torí àwọn obìnrin tí mo mọ̀ tí wọ́n bá ní àwọn fẹ́ lọ dirun, wọ́n lè lo wákàtí méjì, mẹ́ta, mẹ́rin nílé onídìrí. Ǹkan tí ó jẹ́ kí n mọ̀ wípé ó máa ń gba ọ̀pọ̀ wákàtí ní eléyi.

Iṣẹ́ tí ó nira jù fún mi ni iṣẹ́ aṣọ lílọ̀. Mo kórìíra iṣẹ́ yìí púpọ̀púpọ̀ torí iṣẹ́ alọ́rẹ́ ni tí ó ń ba ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí ó sì máa ń múnú bí mi. Kódà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń kó aṣọ mi fún ẹlòmíràn tí mo máa ń bẹ̀ wọ́n kí wọ́n bá mi lọ̀, mi ò fẹ́ lọ aṣọ rárá.

Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí èèyàn bá fẹ́ ra ohun kọ̀ọ̀hún, èèyàn gbọdọ̀ lọ sí ọjà ní ibi tí wọ́n ti ń tà lójúkorojú kí ó tó ra nǹkan. Ṣùgbọ́n níìsín, kò jẹ́ dandan bẹ́ẹ̀ mọ́. Ayé ti rọrùn gan, o lè wà ní inú yàrá rẹ kí o sì máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì kí wọ́n sì wá gbe bá ọ níbi tó wà. Kódà o lè wà ní orílẹ̀ èdè mìíràn kí o ra nǹkan kí wọ́n sì wá gbé ọ ní orílẹ̀ èdè mìíràn tó wà. Ó ti rọrùn gan jú ti àtẹ̀yìnwá lọ.

Mọ́ímọ́í àti àkàrà jẹ́ méjì nínú àwọn oúnjẹ tí a máa ń fi ẹ̀wà ṣe. Mọ́ímọ́í àti àkàrà yìí náà ló gbajúmọ̀ jù nínú gbogbo oúnjẹ tí a máa ń fi ẹ̀wà ṣe. Bákannáà ni a sì jọ máa ń ṣe méjèèjì. Ìyàtọ̀ díè ló wà láàárín wọn. Ìgbẹ́sẹ̀ kìíní ni ká kọ́kọ́ mú ẹ̀wà, ká bò ó, ká lọ̀ ọ́. Lẹ́yìn tí a bá ti lọ ọ, tó bá jẹ́ fún meimei ni, a ó bù ú sínú ewé, a pọ́n sínú ewé, a o kó sórí iná, a sé e. Tó bá sì jẹ́ àkàrà ni, a ó bù ú sínú òróró tó ti gbóná, tó ti gbá, a ó sì! Dín in.

Mi ò lè sọ wípé mo mọ àwọn aládùúgbò mi dáadáa torí díẹ̀ ni mo mọ̀ ninu wọn. Mo ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò yìí ni, mi ò sì tíì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn arádùúgbò mi sọ̀rọ̀. Mi ò tí ì bá ọ̀pọ̀lọpọ̀ wọn kan pàdé. Mi ò lè sọ wípé mo mọ̀ wọ́n dáadáa o. Àwọn tí ilé wọn súnmọ́ ọ̀dọ̀ mi nìkan ni mo mọ̀, wọn ò sì ju mẹ́rin lọ.

Ẹ káàárọ̀ ṣe dáadáa lẹ jí, ṣe ẹ sùn dáadáa. Báyìí ni mo ní kí kí àárọ̀ ṣe rí ní inú ilé mi. Bàbá mi ni mo máa ń kọ́kọ́ kí. Lẹ́yìn tí màá kí bàbá mi tán, màá kí ìyá mi ná. Lẹ́yìn yẹn ni màá ṣẹ̀ṣẹ̀ wá lọ máa kí àwọn alábàágbé tí a gbọ̀ wá nínú compound.

Rírin ẹsẹ̀ ní agbègbè mi ò pọ̀ dáadáa. Gbogbo ènìyàn ní agbègbè mi ni ó máa ń fẹ́ fẹsẹ̀ rìn tán torí wípé ọ̀nà àdúgbò mi da. Ọ̀nà ọlọ́dà ni gbogbo ọ̀nà àdúgbò mi, kò sí ọ̀nà elérùkú nbẹ́ẹ̀. Èyí ló sì máa ń jẹ́ kí ò rorun, kó sì máa wu àwọn ènìyàn láti rìn. Èmi àti àwọn ọ̀rẹ́ mi àti arábìnrin mi tí a jọ ń gbàdúgbò a máa ń rin ọ̀nà agbègbè mi dáadáa láìmọye ìgbà lójùmọ́.

Ìkan lára àwọn eré tí mo ṣé nígbà tí mo wà ní èwe ni eré police and thief. Àwọn ègbọ́n mi ni ó kọ́ mi bí a ṣé ń ṣeré yìí. A ṣì jọ máa ń ṣé nígbà tí mo wà ládùúgbò ni. Àwa àti àwọn ọmọ neighbor wá ni a jọ máa ń ṣeré yìí. Eré náà dùn púpọ̀ ó sì jẹ́ eré tí mo fẹ́ràn jù láti máa ṣe nígbà èwe.

Tí iná bá lọ, gẹnẹrétọ̀ ni a máa ń sábà tan. Ó sì le jẹ́ wípé a ti tan gẹnẹrétọ̀ báyìí ó ti ṣòro. A ti rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan-an ni ai ní iná báyìí. Owó tí a fi ń repò sí gẹnẹrétọ̀ ti pọ̀ jù. A ò sì tàán mọ́ báyìí. Ṣùgbọ́n a ti ń wá ọ̀nà tí a ó fi ṣe iná sólà tó jẹ́ wípé a lè máa tan ní gbogbo ìgbà tí iná ò bá ti ṣí.

Ìsàn omi tí ó ń bọ̀ látòkè kan tí mo mọ̀ ni ó wà ní ìlú Ìkọgọ̀sì. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti lọ sí ìlú Ìkọgọ̀sì yi láti lọ wo bí ìsàn omi yìí ṣe rí. Ìgbà àkọ́kọ́, èmi àti àwọn ọmọ kíláàsì mi ní ilé-ẹ̀kọ́ gíga yunifásítì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni a jọ lọ wo bí ìsàn omi yìí bí ó ṣe ń bọ̀ látòkè ní ìlú Ìkọgọ̀sì.

Ọjọ́ tí n bá dá àdéhùn pé máa san owó tí mo jẹ padà náà ni mo máa san. Tí ó bá jẹ́ wípé owó yẹn pọ̀, mo lè gbìyànjú àti máa san díẹ̀díẹ̀ kó tó di wípé ọjọ́ náà pé pátápátá tí máa sì ríi wípé mo ti san tán dájúdájú kí ó tó di ọjọ́ tó gbẹ̀yìn tí mo dá.

Ọ̀gẹ̀dẹ̀ díndín ni à ń pè ní dódò. Tí a bá ti ká ọ̀gẹ̀dẹ̀ lórí igi, a ó fi ọ̀bẹ lá epo rẹ̀ dànù, a ó bo epo rẹ̀ dànù, a ó wá gẹ ọ̀gẹ̀dẹ̀ náà sí wẹ́wẹ́ wẹ́wẹ́, a ó fi iyọ̀ tíntín si, a ó di papọ̀, a ó wá gbe ororo kaná, a ó jẹ́ kó gbá, a wa kó ọ̀gẹ̀dẹ̀ náà síi, a ó sì jẹ́ kó dín fún ìṣẹ́jú mélòó kan, a ó wá kúrò. Báyìí la ṣe ń rí dódò láti inú ọ̀gẹ̀dẹ̀

Bẹ́ẹ̀ni o, mo ní àìsàn ìkórìíra sí ọ̀pọ̀ oúnjẹ. Ó kọjá oúnjẹ gan. Oúnjẹ tí mo ní àìsàn ìkórìíra sí jù tó jẹ́ wípé òun ni mo ń kórìíra tí mi ì fẹ́ rárá, òun ni ilá tàbí ọbẹ̀ kọ́bẹ̀ tí ó bá ti ń yọ̀. Mo kórìíra ọbẹ̀ ilá, ọbẹ̀ yọ̀, ọbẹ̀ ewédú, ọbẹ̀ gbẹ̀gìrì, gbogbo ọbẹ̀ tó bá ti ń yọ̀ pátápátá ni mo ní àìsàn ìkórìíra sí. Mo tún ní àìsàn ìkórìíra náà sí ògì mímú.

Èdè kan tí ó wù mí tí mo fẹ́ kọ́ ni èdè Faransé. Àti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ girama ni ó ti wù mí láti kọ́ èdè Faransé yìí torí a ní kan nínú àwọn olùkọ́ wa tí ó jẹ́ wípé ìlú tí wọ́n ti ń sọ èdè Faransé yìí ló ti wá, ǹyẹn ìlú Mali. Ó sì mọ èdè náà sọ púpọ̀ púpọ̀ ó sì máa ń sọ létí wá nígbà tí a wà ní ilé ẹ̀kọ́ girama.

Ìlú kékeré kan tí mo mọ̀ ni ìlú Èjìgbò. Ìlú náà tóbi ṣùgbọ́n àwọn ènìyàn tó wà nínú rẹ̀ kéré gan. Ogun ló kó gbogbo àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀ lọ. Àwọn ẹlòmíràn sì ń sá láti wá sí ìlú náà kí ogun má tún kó àwọn náà lọ. Gbogbo ènìyàn tó wà nínú ìlú náà wọ́n tó ẹgbẹ̀rún mẹ́wàá.

Bẹ́ẹ̀ni, mo máa ń sise létile lẹ̀ kọ̀ọ̀kan. Ọjọ́ tí n bá rí wípé iṣẹ́ mi kò pọ̀, tó jẹ́ wípé òun tí kò ní gbà akoko púpọ̀ ni, mo máa ń tọrọ àyè lọ́wọ́ ọ̀gá mi kí ó fún mi ní àyè láti ṣiṣẹ́ láti ilé, ó sì máa ń gbà fún mi. Ọjọ́ tí ó bá tún fẹ́ dàbẹ́ ní wípé ó rẹ́ mi díẹ̀, mo máa ń sọ fún ọ̀gá mi kí ó fún mi láyè láti ṣiṣẹ́ láti ilé, ó sì máa ń gbà fún mi náà.

Mi ò mọ̀ púpọ̀ nípa híhun aṣọ ìbílẹ̀, ṣùgbọ́n ẹnu díẹ̀ tí mo ti rí, mo mọ̀ wípé ó máa ń gba àkókò. Ẹni kan ti sọ fún mi ri wípé òun lo odidi ọ̀sẹ̀ kan láti hun aṣọ òfì ẹyọ kan ṣoṣo. Èyí ni ó jẹ́ kí n mọ̀ wípé híhun aṣọ ìbílẹ̀ kì í ṣe ìṣe kékeré, ó sì máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àkókò àti sùúrù.

Ojo kan ti mo gbera gidigidi ni ojo ti omo kan larugbo ti o n bu mi ti o so wipe emi mura bi eni ti o lowo. Inu bi mi gidigidi, mo si bere sini bu ga si ti mo n gbera ga ti mo n so gbogbo oun ti awon obi mi ni ti emi gan fun ra mi ni ti oun o ni. Tori mo mo wipe ebi mi ni owo ju tire lo, a si ni alafia ti re lo.

Ìrìnàjò lọ sílé ní àkókò ọdún máa ń dùn púpọ̀, bó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà máa ń dì ní ìgbà náà torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ni ó máa ń rìnrìnàjò wá sílé ní àkókò yìí. Ó sì máa ń fa kí gbogbo ìgboro máa lọ́lù, kí ó dọ pu àti go slow kí ó máa ṣẹlẹ̀ léra léra. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ìrìnàjò lọ sílé lákòókò ọdún má ń dùn gidi.

Igbó kan tí ó wà ní ẹ̀yìnkùlé ọ̀dọ̀ mi, àwọn igi ńláńlá ni ó wà bẹ. Àwọn gégigégi síìmù máa ń wá síbẹ̀ lẹ́kọ̀ọ̀kan láti wá gé àwọn igi ńláńlá tó wà bẹ. Àwọn ẹranko igbó náà wà bẹ tí wọ́n máa ń dùn ní àṣálẹ́. Olóńgbò, ọ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló kún inú igbó yìí.

Gbajúgbajà eléré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní Cristiano Ronaldo ni yóò wù mí láti jẹ́ fún ọjọ́ kan. Tí n bà lè jẹ́ Cristiano Ronaldo fún ọjọ́ kan, mà á ṣebí rẹ̀, mà á lọ rí àwọn ẹbí àti àwọn ará rẹ̀, mà sì lọ sí ilé bọọlu rẹ̀, ìyẹn klọ́ọ̀bù rẹ̀ láti lọ gbá bọ́ọ̀lù fún ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń ṣe èyí láti lè fà wọ́n mọ́ra torí tí èèyàn bá ń pè wọ́n, tí èèyàn ṣe àbẹ̀wò wọ́n, inú wọ́n á dùn púpọ̀púpọ̀. Wọ́n á sì fẹ́ wá bá wa rajà torí wọ́n á ní ìgbàgbọ́ wípé a nífẹ̀ẹ́ àwọn ni tòótọ́, kì í ṣe owó wọn nìkan ni a fẹ́ gbà.

Ó ní inú kọ́bọ́ọ̀dù tí a máa ń fi sí. Inú kọ́bọ̀dù yìí la máa ń gbe sí kí ó lè rọrùn àti rí, kí ó má ba jẹ́ àwátì torí a máa ń fi àwòrán ìrántí ìdílé yìí, a máa ń fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò àti àwọn aráalé tí ó bá wá kí wa kí wón lè rí gbogbo àwọn àwòrán tó wà níbẹ̀.